Mo máa ń fẹ́ràn láti ka ìwé ní àṣálẹ́. Mo dè máa ń wo ìròyìn lásalẹ́. Bákan náà, mo tún máa ń kàwé lásalẹ́. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lásalẹ́

Ìwà ìṣòwò mí wera ó rẹwà gidi, bákan náà ìwà ìṣòwò mí dára sí gbogbo ènìyàn gbogbo. Ìwà ìṣòwò mí, ìṣòwò mí dára tó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn fẹ́ràn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera tí ara mi bá ti lọlẹ̀ àbí tí mo bá ní àìsàn kan. Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera kí ara mi ba lè jí pépé.

Mo máa ń fi ìpara sára nítorí kó ba lè mú àwọ̀ mi dára sí gbogbo aráyé. Ó dẹ̀ máa ń fún mi ní ẹwà. Mo máa ń lo ìpara sára ní gbogbo ìgbà láti jẹ́ kí ẹwà mi ó yọ sí gbogbo ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etíkun nítorí pé ibẹ̀ rẹwà gidi, ibẹ̀ sì máa tutù gidi, àwọn èèyàn sì máa wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹṣin, omi wà níbẹ̀, bákan náà ibẹ̀ wúwo rẹwà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ rẹwà gidi, ó jẹ máa òun jẹ́ kí ìrìn àjò èèyàn yá kíákíá. Kẹ̀kẹ́ dára púpọ̀, kẹ̀kẹ́ rẹwà gidi. Kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni, mo mọ̀ bọ́n ṣe n wa kẹ̀kẹ́

Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lùlù, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ránṣọ, mo fẹ́ kọ́ bí ìwà ìmọ̀ ìjìnlẹ̀ ṣe rí, mo fẹ́ràn láti mọ àwọn iṣẹ́ rere bí ṣe, mo fẹ́ran nǹkan tuntun fún iṣẹ́ mi láti gbèrò sí, mo fẹ́ràn ìṣè.

Mo máa ń wá akitiyan òṣìṣẹ́ gidi. Òṣìṣẹ́ torí ẹ pé òṣìṣẹ́ tí ó mọ iṣẹ́ ṣe, òṣìṣẹ́ tó ní ìwà ìrẹ̀lẹ̀, òṣìṣẹ́ tí ó mọ nǹkan tí ó ń ṣe, òṣìṣẹ́ tí ó mọ ìwé ká dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn kan tó máa ń to ètò nǹkan, tó máa ń ṣètò nǹkan nípa ìdárayá, nípa ìmúra sí, nípa ẹ̀yin ìdáàbòbò. Mo fẹ́ran nǹkan láti ṣe ètò gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì tí orí pápá, tí eléré, mo dẹ̀ máa ń gbá bọ́ọ̀lù lórí pápá. Mo máa ń ṣe eré ìdánì iyẹn tí afẹ̀sẹ̀ fẹsẹ̀ gbá. Mo láì kìí, mo fẹ́

Mo ní ìwà tó dára tí mo bá, nígbà tí mo bá ń jẹun. Tó jẹ́ pé mi ò fẹ́ràn láti máa sọ̀rọ̀ tí bá ti ń jẹun. Mo fẹ́ràn láti lo nǹkan ìjẹ mí dáadáa. Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.

Bí mo ṣe ń jí ní òwúrọ̀, mo máa ń jí lówurọ̀ pẹ̀lú ìdùnnú. Mo máa ń gbé apá mi, mo máa ń kọ́kọ́ mú ẹ̀rọ ìléwọ́ mi sọ́wọ́. Bákan náà, bí mo ṣe ń jí ní òwúrọ̀, mo máa ń kọ́ gba àdúrà sí Eléèdúà Ọba tó dá wa ṣáyé.

Bẹ́ẹ̀ni mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi, tó jẹ́ pé ó rẹwà gidi, ó ń jẹ́ kí ètò àti sọ̀rọ̀ ó dára fún mi, mo lè wà nínú ilé mi kí màa lo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí.

Bí mo ṣe máa ń rí pé ọjà mi dára, mo máa ń kọ́ òwò dáadáa. Kí tó sọ pé mo fẹ́ lò àbí kí tó sọ pé mo fẹ́ fi ṣe nǹkan, ó máa ń dá mi lójú pé ọjà mi dára. Mo máa ń kọ́ wo ìgbà tó ń ṣe àti ìgbà tó máa bàjẹ́. So.

Mo máa ń lo àwọn ilé ìgbọ̀nsẹ̀ tí ó wà ní inú ilé mi, èmi ò kí ń lo ìgbọ̀n, ilé ìgbọ̀nsẹ̀ tó wà ní ìta, àwọn iṣẹ́, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tó wà ní àyíká.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rin ní ìgbà tí mo wà ní ọ̀dọ́mọdékùnrin. Mo máa ń lọ sí ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin dáadáa, tó jẹ́ wí pé mo fẹ́ràn rẹ̀ gàn gidi láti máa lò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń tán ìkíni lórí fóònù mi. Mo máa ń tan ìkíni lórí fóònù mi, si àwọn ọ̀rẹ́, ojúlùmọ̀, àwọn ènìyàn mi, àwọn ẹ̀gbọ́n mi gbogbo ni mo máa ń tan ìkíni.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Mo máa ń jẹ́ kí àṣejọ wa kó dánméré. So bákan náà, mo máa ń jẹun pẹ̀lú wọn dáadáa láti fa ojú wọn mọ́ra sí nǹkan tó péye.

Ìgbéyàwó iṣẹ́, iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe ó dára bó ti lẹ̀jẹ́pé mo ní ọ̀wọn ẹwà ẹ̀mọ̀ ìjìnlẹ̀ sí láti jẹ́ kí ìgbéyàwó mi kó dán méré. Fún ìdí èyí, mo rí ìgbéyàwó tó dá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára láti jẹ́ kí ẹwà mi o yọ, láti jẹ́ kí àwọn ènìyàn rí mi wípé mò ń lo ohun ẹ̀ṣọ́ tó dára tí kì ń ṣe owó lowo pọ́kùẹ̀. So fún ìdí èyí, mo máa ń lo, mo máa ń lo àwọn ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni mo máa ń sùn ní ọ̀sán. Mo máa ń sábà sùn ní ọ̀sán tí ara mi tó bá ní ìwúlò ẹ̀ àbí tí mi ò bá ní àwọn iṣẹ́ kan tí mò ń ṣe. Mo máa ń fún ara mi.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ aṣọ àkayọ̀wí ní ibi iṣẹ́ mi láti lè mú iṣẹ́ tí mò ń ṣe kó ba lè hàn ní gbogbo agbègbè mi, kó ba lè mọ̀ pé mò ń wọ aṣọ. Bẹ́ẹ̀ni mo máa ń wọ aṣọ àkayọ̀wí.

Mo máa ń fi tùràrí, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni mo máa ń fi tùràrí. Mo máa ń fi tùràrí sára, mo máa ń fi tùràrí sí agbègbè mi, mo máa ń fi tùràrí sí ibi tí mo máa ń gbé láti lé àwọn èṣù àti ìṣe ọwọ́ rẹ̀ sílẹ̀. Báa n ni mo máa ń.

Bí ìgbà mẹ́ta ni mo máa ní ìpàdé lọ́se ọ̀sẹ̀, tí ó jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ní ìpàdé lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ní ìpàdé ìgbà mẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Mo máa ń kọ fún àwọn oníbàárà, àwọn tó fẹ́ wá ra nǹkan. Mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ mi dáadáa tó jẹ́ pé wọ́n mọ̀ mí sí dáadáa. Fun idi.

Ìgbà tí mo rí dókítà mi nígbẹ̀yìn, mo rí i ní ọjọ́ ajé ìyen ọ̀sẹ̀ yìí. Mo máa n rí dókítà mi lóorekóòre fún àyẹ̀wò ara mi fún idí eyi.

Bẹ́ẹ̀ni mo maa n wọfila lọ si ayẹyẹ ìgbéyàwó, mo maa n wọ fìlà lọ ibi iṣẹ mi, mo ma n wọ fìlà lọ si ita ni ìgbà gbogbo. Kò sí ìgbà tí mi ò kí ń wọ fìlà. Mo máa ń wọ fìlà.

Mo máa ń wọ ìbọsẹ̀ tó gùn dé orokún mi kí ẹ̀fọn mọ́ ba le jẹ mí nínú ilé. Igbà míì mo máa ń wọ ìbọsẹ̀ tó kúrú, màá wọ̀ sí orí bàtà mi lọ sí ibi iṣẹ́. Mo máa ń wọ ìbọsẹ̀ fún irun bàtà mi láti jẹ́ kí.

Mo máa ń lọ sí ilé oúnjẹ. Ìgbà tí mo lọ sí ilé olóúnjẹ gbẹ̀yìn, mo lọ ní ọjọ́ Ẹtì láti lọ jẹun ní ilé olóúnjẹ. Mo máa ń fi ìgbà gbogbo lọ sí ilé olóúnjẹ torí mi ò láìkí láti dáná nínú ilé. Fún ìdí èyí, mo máa ń lọ.

Mo máa ń wọ ìbọ̀wọ́ tí mo bá ti fẹ́ tú àwọn irinṣẹ́ ilé mi ṣe. Mo máa ń wọ ìbọ̀wọ́ nínú ilé fún òtútù kó má ba pà mí, mo máa ń wọ ìbọ̀wọ́ nígbà gbogbo, mo máa ń wọ ìbọ̀wọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò ní òríkòrè fún àwọn ojúlùmọ̀, àwọn ọ̀rẹ́ mi nígbà gbogbo, àwọn ìdílé mi tó wà lókè òkun. Tí wọ́n bá pè mí, mo máa ń ṣe fídíò, mo máa ń ṣe ìpè fídíò fún wọn.

Adùn tí mo fẹ́ràn nínú, nínú ice cream ni ni èyí tí banana, òórùn banana, òórùn ọ̀gẹ̀dẹ̀. Mo like, mo fẹ́ràn, mo fẹ́ràn adùn ọ̀gẹ̀dẹ̀ nínú ice cream mi. Tó jẹ́ pé mo like e gidi, mo fẹ́ràn e gidi.

Mo wo ìgbà ikẹyin tí mo wo eyín mi bí ọdún kan sí ìsìn tá wáyé. Mo lọ wo eyín mi láti wo boyá kòkoro kankan, kò jẹ eyín mi. Fún ìdí èyí, mo máa ń lọ wo eyín mi lóòrèkóòrè, ní òrèkóòrè fún, fún ìgbésí eyín mi.

Ìgbà tí mo máa ń ra epo sí ọkọ̀ mi, ìgbà tí mo bá lọ sí ibi iṣẹ́ ni mo máa ń sábà ra epo fún ọkọ̀ mi. Tí n bá ti ń gbé àwọn ọmọ lọ sí ilé ìwé, mo máa ń ra epo sí ọkọ̀ mi.

Mo máa ń ka ìwé ní aṣálẹ́. Ìgbà míì mo máa ń ka ìwé. Ìgbà míì mo máa ń se oúnjẹ ní aṣálẹ́. Aṣálẹ́ mo máa ń fọ aṣọ mi. Ni aṣálẹ́ mo máa ń túnléṣe. Ìgbà míì mo máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti lọ síta.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Mo lè ṣe ẹ̀wà agọ̀yìn mo lè ṣe ìrẹsì mo lè ṣe mo lè ṣe ọbẹ̀ mo lè ṣe oríṣiríṣi oúnjẹ tí yorùbá máa ń jẹ àti ti ti gẹ̀ẹ́sì gbogbo ẹ̀ ni mo lè.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ò lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn. Ìgbà mí mu máa wà nú ilé, mo máa ra oúnjẹ fún àwọn ọ̀rẹ́ mi, mo máa dúró sílé. Mi ò kí ń sábà ya fọ́tò lọ́jọ́ ìbí mi ṣùgbọ́n àwọn tó fẹ́ràn mi máa ń sẹẹli.

Bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo. Ìgbà tí mo bá mọ̀ pé mi ò fẹ́ sùn, màá mu coffee kó ba lè mú mi dúró ní ibi iṣẹ́ mi kí n má ba sùn. Ìgbà tó bá dẹ̀wù mí, mo lè máa wò ó, ṣùgbọ́n.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àtẹ̀gùn lọ́pọ̀lọ́pọ̀ torí ó rẹwà. Mo dẹ fẹ́ràn láti máa gùn, láti gùn sí ojúlésójúlé tí n bàá fẹ́ jáde. Tí bàá rátẹ̀gùn, màá gùn. Mo fẹ́ràn àtẹ̀gùn gan, àtẹ̀gùn dà?

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu protein èyí tí ń ṣe ara lóore. Mo máa ń mu lóore kórè fún ìyẹ̀wò ara mi, kí ara bàrà, ba lè jí pépé, kí n ba lè ní àlàáfíà. Ní fún èyí díẹ̀ èyí mo máa ń mu.

Kò pẹ́ sí ìsin yìí tí mo kọ ìgbéléke iṣẹ́, mo máa ń kọ ìgbélè-ìgbékalẹ̀ iṣẹ́, fún iṣẹ́, fún gbogbo èèyàn mo máa ń kọ. So kò pẹ́ sí ìsin yìí tí mo máa ń kọ.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà sí ẹ̀yìn ilé mí tí mo máa ń gbín ọ̀pọ̀lọpọ̀ èròjà sí. Mo máa ń gbin ẹ̀gẹ́, mo máa ń gbin àgbàdo. So mó ní ọgbà tí mó ti máa ń gbin nǹkan. Mó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀, tí n bá ti fẹ́ lọ wẹ̀, mo máa ń wọ aṣọ wíwẹ̀ lọ síbi tí mo ti fẹ́ lọ wẹ̀. Mo ní aṣọ wíwẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èeyan náà ni ó ní aṣọ wíwẹ̀. Fún èmi pàtàkì, mo máa ń wọ aṣọ wíwẹ̀ tí n ba ti fẹ́ wẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Pàápàá tí báti wà, tí báti dá wà mo máa ń fẹ́ràn yoga. Mo fẹ́ràn yoga nítorí pé àwọn ọ̀rẹ́ mi máa ń ṣe. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yoga. Mo mọ yoga.

Ọ́fíìsì mi máa ń ṣí ní agogo mẹ́jọ àbọ̀ gẹ́ẹ́rẹ́ ni ọ́fíìsì mi máa ń ṣí. Mo máa lọ sí ọ́fíìsì ní ago méje, ago méje bẹ́ẹ̀ni, àkókò.

Béèni mo mò bí a tí sé ń da okò dúró ní ìdojúkojú mo ti sé ní òpòlopò ìgbà mo mò bí wón se ń dá okò dúró ní ìdojúkojú dáada, nítorí pé mo máa ń wa.

Mo máa ń múra dáradára láti lọ ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Mo máa ń múra, mo máa ń ka iwe, mo máa ń múra ní ǹkan tí mo máa wọ̀, ǹkan tí mo máa sọ fún wọn. So mo máa ń gbáradì dáadáa láti ṣe àmúyàn gan.

Mo máa ń fọ ẹyín mi ní ìgbà mẹ́ta lójoojúmọ́. Ìgbà mìíràn, èèmejì ní mó máa ń fọ ẹyín mí lójoojúmọ́. So, ìgbà mẹ́ta ni mo máa ń fọ ẹyín mi lójoojúmọ́

Mo fò ní ọdún tó kọjá. Bẹ́ẹ̀ni, mo fò ní ọdún tó kọjá. Ọdún tó kọjá ni mo kẹ́yìn fò lọ sí òkè òkun láti lọ bá àwọn ọ̀rẹ́ mi ṣeré. Bẹ́ẹ̀ni, mo máa ń fò. Mo kẹ́yìn fò.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà. Mo ní ọgbà sí ẹ̀yìnkùn ilé mi. Ni inu ile mi, mo ni ogba. Bẹ́ẹ̀ni mo ní ọgbà. Ọgbà tó tóbi tó wà lẹ́yìn ilé mi. Mo ní ọgbà. Bẹ́ẹ̀ni mo ní ọgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi, Adéfẹ́mi wá. Adé tí kò, Adé tó ń fẹ́ mi, Adé tí ó fẹ́ mi. Bẹ́ẹ̀ni, mo mọ orúkọ mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi.

Bẹ́ẹ̀ni mo mọ bi a ti ń wẹ̀ dáadáa. Mo mọ bi a ti ń wẹ̀ dáadáa. Mo lè wẹ̀ lódò, mo lè wẹ̀ nú ilé, kò sí ibi tí mi ò ti wẹ̀. Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń wẹ̀ dáadáa. Mo mọ ìwẹ́ wẹ̀, bẹ́ẹ̀ni. Mo mọ bó se ń wẹ̀ dáadáa. Mo mọ àti wẹ̀

Mo mọ bi a ti n ṣe ounjẹ, mo mọ bo ṣe n ṣe ounjẹ. Koda, mo n ṣe ounjẹ fun awọn obi mi ati awọn ojúlùmò mi. Bẹẹni, mo maa, mo mọ bi wọn ṣe n ṣe ounjẹ, mo mọ bi wọn ṣe n ṣe ounjẹ dáadáa. Tónítóní bẹẹni.

Nǹkan méjì pẹ́ ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Ìyẹn tí wọ́n bá san owó dáadáa fún mi àti wípé tí mo bá ti rí àwọn ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́. So fún ìdí èyí, ó máa ń, mo máa ní ìtara ní ibi iṣẹ́ tí mo bá ti ń ṣiṣẹ́ torí wípé mi ò fẹ́ kẹ́yìn.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ǹkan méjì ló jẹ́ kí n máa ṣiṣẹ́ láti ilé, tí kò bá ti sí owó ọkọ̀ lọ́wọ́ mi, màá dúró sílé, ṣùgbọ́n ìgbà gbogbo mo máa ń ṣiṣẹ́ nílé.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mi ò fẹ́ràn kí wà lẹ́yìn, mo má ń gbáradì kí yọrí ní ibi iṣẹ́. Nítorí ìdí èyí, mo ní ìgbéjáde dáadáa ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rìn ní àtẹ̀gùn. Mo máa ń rìn ní àtẹ̀gùn. Mo máa ń rìn, mo fẹ́ràn rìn ní àtẹ̀gùn nítorí wípé mo máa ń jẹ́ kí ara mi jí pépé, mo, mo dé fẹ́ràn bí àtẹ̀gùn ṣe rí. Ìdí èyí, mo máa ń rìn látẹ̀gùn.

Bẹ́ẹ̀ni mó máa ń rá nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ó dẹ̀ jẹ́ àǹfààní ńlá láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, ó tún máa ń jẹ́ kí o ní àǹfààní sí wọn dáadáa, bẹ́ẹ̀ ni mo máa ń ra nǹkan.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́. Ó dá kí ẹ̀yàn kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ kó ba lè mú ohun ẹdú. Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́, kẹ́lẹ́ kẹ́lẹ́ láyé. Mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́. Bẹ́ẹ̀ni mo máa ń kọrin.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Àwọn aṣọ wíwẹ̀ tí mo ní pọ̀ gan, tó jẹ́ pé tí bá lọ fún ọdún kan, mo lè má fọsọ̀ Mo ní àwọn aṣọ wíwẹ̀ tó pọ̀, bẹ́ẹ̀ni mo ní aṣọ. Láwọn aṣọ tó pọ̀, aṣọ wíwẹ̀ mo ní wọn.

Mo máa ń wọ bàtà oríṣiríṣi ṣùgbọ́n mo like bàtà tí ó bá kéré tó sì pẹlẹbẹ. Bàtà dúdú ni mo máa ń sábà wọ èyí tí ó, tí ó, tí ó bo gbogbo ẹsẹ̀ mi ni mo máa ń wọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata, nítorí pé ó máa jẹ́ kí ẹ̀mí mi dá ṣákiṣáki, ó rẹ̀ máa jẹ́ kí, kí n má, kí n má ma da ìtọ́ lẹ́nu. So mo ní fún ìdí èyí mo láì kí kí má jẹ oúnjẹ tó láta gidi tó dẹ̀ wà pagán.

Ó rọrùn láti dárí àwọn ènìyàn jì nítorí pé Ọlọ́run gan-an fún ara ẹ̀. Ó dárí àṣìdí dé iwájú wa. Kí wá ní mí tí mi ò ní dárí àṣìdí dé àwọn ọmọlàkejì mi jì? Bẹ́ẹ̀ ni, ó dá, mo dáríji àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn mo fẹ́ràn láti wà ní òru, torí ní òru oríṣiríṣi nǹkan lo lè ṣe àti wípé kò ní sí ariwo púpọ̀. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n wà ní òru torí pé má lè ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí àwọn èèyàn ò ní mọ̀

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí fún àìmọye ìgbà títí di òní olónìí, mo sì ń gun alùpùpù. Alùpùpù ń jẹ́ kí iṣẹ́ yá, ó jẹ́ kí ìrìn yá. Alùpùpù, mo fẹ́ràn alùpùpù. Bẹ́ẹ̀ni, mo ti.

Mo fẹ́ràn láti yàtọ̀ sí àwọn alábàáṣepọ̀ mi nítorí pé nípa aṣọ, mo máa, mo máa n fẹ́ràn láti dá yàtọ̀. Mo máa ń ka ìwé ṣáájú wọn kí n ba lè ní, kí n ba lè ní.

Ágò ọwọ́ jẹ́ nǹkan tó rẹwà tó jẹ tó sì mú ẹwà fún yàn láwùjọ. Mo láì-- mo nífẹ̀ẹ́ sí ágó ọwọ́ toórí mó máa ń wọ ágò ọwọ́ lórèkórè, tó dà jẹ́ àǹfààní fún mi láti máa wọ ágò.

Mo máa ń wọ aṣọ péńpé lọ́sun, nítorí wípé mo níìfẹ̀ sí láti máa wọ̀ ọ́. Ó dàjà àǹfààní fún yan fun ìdí èyí, wíwọ aṣọ lọ́ sórí ibùsùn lọ́sun ọ ṣe pàtàkì tí mo sì fẹ́ràn sì. Bẹ́ẹ̀ni, àwọn aṣọ péńpé mo máa ń wọ̀

Mo máa ń pariwo ọkàn rẹ̀ láti lọ sí ọ̀nà jíjire. Mo máa ń pariwo ọkàn rẹ̀ láti súnmọ́ àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń pariwo ọkàn rẹ̀ láti súnmọ́ àwọn ojúlùmọ̀, àwọn tí ó gbọ́njù mi lọ dáadáa.

Ètò ìdárayá mi ṣe pàtàkì sí mi jùlọ. Mi ò kí ń fi ṣere rárá. Lárọ̀, mo máa ń ṣe ètò ìdárayá, ọ̀sán, mo máa ń ṣe ètò ìdárayá, alẹ́ náà, bá kan náà, mo máa ń ṣe bẹ́ẹ̀ láti mú ara mi jí pépé fún ìwúlò ara mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń.

Mo fẹ́ràn eré ìdárayá ẹ̀yí orí pápá. À ti, afẹsẹ̀gbẹsẹ̀ tí bọ́ọ̀lù tí orí pápá ni mo fẹ́ràn jù nítorí pé ó máa ń fún mi ní ayọ̀, ó dẹ̀ máa ń mu inu mi dùn. Ní díè eyìí mo yàn, mo tún yàn láàyò.

Tí mo bá wà nínú ẹ̀rọ ìgbésókè, mo máa ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ torí àmo ibi tí a ti le pàdé ní ọjọ́ mìíràn. Fún ìdí èyí, mo máa ń fẹ́ràn láti mọ àwọn èèyàn tí bá wà nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. A máa ń sọ̀rọ̀.

Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kì ń ṣe nǹkan tí ó, tí kò daa, nǹkan tó dáa ni torí nǹkan tí a bá láyé ń, tí àtọwọ́dọ́wọ́ ni, ó dẹ̀ ń gba wọn ní ìgbà yẹn náà. Nítorí náà mo ní ìgbàgbọ́, mo ní ìgbàgbọ́ pé.

Mi ò kín bínú tí bá wà nínú ọkọ̀ torí pé ìbínú ò da, ìbínú ò da. Nítorí bẹ́ẹ̀, mo máa ń ṣọ ara mi láti má bínú nínú ọkọ̀. Ìgbà mìíràn tó bá jẹ pé emi ni mò ń wa ọkọ̀, mi ò kí n bínú torí pé ó léwu, ó léwu.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi nítorí pé mo máa ń fi síbi kan tí mi ò ní gbàgbé. Bákan náà, tí bá fẹ́ rántí, mo máa ń fi sínú, mo máa ń jẹ́ kí orúkọ mi pẹ̀lú àwọn ọ̀rọ̀ àṣìnà mi.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà miíràn nítorí pé mo lè má tètè ṣiṣẹ́ tán so mo máa ní sùúrù dáadáa láti ṣiṣẹ́ títí tó máa fi dé ojú wọn lẹ́yìn.

Mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ dé ojú mi nítorí pé ó ṣe pàtàkì fún ọmọ ìlú láti tẹ̀lé òfin ìyara ọkọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń tẹ̀lé.

Ilé ìjọsìn jẹ́ ilé kan tí mo máa ń lọ. Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, níbi tí mo ti ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbẹ̀. Ibẹ̀ ni wọ́n bí mi sí, ibẹ̀ ni mo gbé dàgbà. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa lọ sí ilé ìjọsìn, bẹ́ẹ̀ ni, mo máa lọ.

Mo máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa láti lo ọpọlọ mi dáadáa, láti fi owó sí, láti pe àwọn èèyàn, àwọn èèyàn gidigidi kó n bá mi ṣe iṣẹ́ yẹn.

Mo máa ń tẹ́ ibùsùn mi kító lọ sùn, mo máa ń gbá inú yàrá mi kító lọ sùn, kító lọ sùn mo máa ń wọṣọ, kító lọ sùn mo máa ń gbìyànjú láti gbàdúrà sọlọ́run, kító lọ sùn mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi gbogbo.

Tábìlì iṣẹ́ mi fẹ̀ dáadáa, ó tóbi tó gba gbogbo ìwé. Gbogbo nǹkan ètò tí mo máa ń fi ń ṣiṣẹ́ mi gbogbo ló gba pátápátá. Ó dẹ̀ sínu, ó ní ibi tó ń kó nǹkan sí ìyẹn ìwé.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ti owó, àwọn tó bá, tí ó bá fọ́jú, mo máa ń fún wọn ní ilé, àwọn tí ò ní iṣẹ́, mo máa ń pèsè iṣẹ́ fún wọn, màá rán àwọn oríṣiríṣi ènìyàn sí wọn láti ràn wọ́n lọ́wọ́ bí mo ṣe ń ràn ènìyàn lọ́wọ́ nìyẹn.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí wípé àdéhùn ṣe pàtàkì láti má mú eyàn ṣiṣẹ́. Àdéhùn jẹ́ ǹkan tí èèyàn ọ gbọdọ̀ fi má fi ṣeré. Fún ìdí èyí, àdéhùn gbọdọ̀ má wò, ó gbọdọ̀ má ka dáadáa. Mo máa ń ka àwọn àdéhùn mi dáadáa.

Mo ní irungbọ̀n tó pò, tó jẹ́ wípé mo máa ń, mo máa ń gé lẹ́kànkan tó ti ò ti pọ̀ jù, bẹ́ẹ̀ ni mo ní irungbọ̀n tó pò. Àwọn ọ̀rẹ́ mi tẹ́ẹ̀ sí i ní, ní ilé wa afijókó ni, wọ́n bí wa mọ ní, a ní mo ní, bẹ́ẹ̀ mo ní irungbọ̀n.

Gíláàsì jẹ́ ojú kejì tí eeyan máa fi n ríran. Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì lóorekoore kí n ba lè rí ìwé ká dáadáa. Tí mi ò bá lo gíláàsì kò sí bí mo ṣe lè ríran dáadáa. Fún ìdí èyí, mo máa ń lo gíláàsì.

Bẹ́ẹ̀ni mo máa ń fa ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ torí pé torí ìjàmbá ni a ṣe ń ṣe pẹ̀lú òfin ìjọba tó ń sọ fún wa bá ṣe ń ṣe níyẹn. Ààbò nínú ọkọ̀ ṣe pàtàkì dáadáa.

Onígbàkan tó jẹ́ pé mi ò lo lówó f'ọjọ́ kan, mi ò fi lo ẹ̀rọ ayárabíàṣá mi nítorí wipé ọwọ́ mi kún fún iṣẹ́. Fún ìdí èyí, mi ò ráyè lo ayárabíàṣá mi fún ọjọ́ kan.

Bí ọjọ́ mẹ́rin ni mo máa ń ní ìsinmi nínú ọdún, nítorí bẹ́ẹ̀ mo máa ń ní ìsinmi gidigidi nínú àwọn ọjọ́ wọ̀nyí kó ba lè mú ìmọ̀ àti Kíni balẹ̀ wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ mo sì máa ń ka àwọn oríṣiríṣi ìwé. Lọ́nàkọ̀na ni mo máa ń ka ìwé. Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé nípa, ka ìwé nípa ìmọ̀ ẹ̀wà ìjìnlẹ̀, mo máa ń ka ìwé nípa gbogbo nǹkan tó bá ń fúyàn ní ọgbọ́n.

Àwọn ohún èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mí ní blade, ọbẹ̀, takanda àti gègé. Bẹ́ẹ̀ ni, àwọn kàn tó ṣe pàtàkì jù lọ nìyẹn nínú.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìborùn dáadáa láti mú ẹwà mi yọ ní agbègbè mi. Ìbòrùn dà á fún ọkùnrin ó sì dà á fún obìnrin. Ìbòrùn á sì máa mú ẹwà yọ. Ìbòrùn á sì máa ṣe ohun rìbíribi lára. Ìbòrùn dà á, bẹ́ẹ̀ ni mo wọ ìbòrùn.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ ayára bí àṣà ni ó wù mí kí n kọ́ ní àsìkò yìí láti mú ìwà ìlẹ̀ jimi goru si àti kí ìmọ̀ dáadáa bí ó ṣe to àti bó ṣe yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ fún ìgbà mìíràn tí mo bá fẹ́ lò kí n ba lè rí i. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ yálà ní ọ́fíìsì, yálà ní ilé ìwé, yálà ní ilé ìjọsìn. Mo máa ń pa fáìlì mi mọ́.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti alẹ́ lọ nítorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ ń tàn gidì, and ó dẹ̀ jẹ́ kí, kí àyíká kó tàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ mi láti jẹ́ kí mo ṣiṣẹ́ mi dáradára. Mo máa ń mu coffee dáadáa ní ibi iṣẹ́ mi. Mo máa ń mu coffee dáadáa.

Mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí pé ó máa ń jẹ́ kí i ní ìmọ̀ sí láti ọ̀dọ̀ àwọn èèyàn tó wà níta. Bẹ́ẹ̀ ni, mo láìkì iṣẹ́ ìtagbangba. Iṣẹ́ ìtagbangba wúlò fún mi gan. Bẹ́ẹ̀ ni, mo láìkì iṣẹ́ ìtagbangba.

Agogo mẹ́fà géérégé ni mo máa ń jí ní àárọ̀. Agogo bí mẹ́fà mo máa ń jí láàárọ̀ kùtù láti lọ sí ibi iṣẹ́ láti ṣe gbogbo.

Agogo mẹ́sàn ni mo fẹ́ràn jù nínú òjò nítorí wipé ó máa ń jẹ́ kí n ní ànfàní láti ṣe àwọn iṣẹ́ mi láti lè sinmi. Agogo mẹ́sàn ló ni mo fẹ́ràn jù nínú gbogbo òjò tí mo fẹ́ràn jù.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán mọ́ran, tó jẹ́ wípé a ṣù mọ́ra gidi, a ò múra wa lẹ́mi. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán gidi, tó jẹ́ wípé mo lọ yà yà ó lè lọ yà yà sí mi.

Ní gege bí ọdún kan sẹ́yìn ni mo lọ sí ìṣègùn òde láti wo bí òde ṣe rí. Mi ò kín ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò kín sábà lọ. Ṣùgbọ́n, nìkan bí ọdún kan sẹ́yìn ni mo lọ fún ìṣègùn òde.

Àpò ẹ̀yìn. Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo máa ń gbé àpò ẹ̀yìn nígbà mìíràn, nígbà gbogbo gẹ́gẹ́ bí mo bá ṣe ń lọ sí ilé-iṣẹ́ mi sí, mo máa ń gbé àpò ẹ̀yìn. Yálà lórí ọ̀kadà, yálà nínú mọ́tò, mo máa ń gbé àpò ẹ̀yìn.

Bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi ni mo má ń mú ìdajì owó iṣẹ́ mi pamọ́. Èyí tó kù, mo máa ń ná lórí oúnjẹ àti owó oúnjẹ àwọn ọmọ mi. Fún ìdí èyí, mo máa ń ya owó ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ mi sọ́tọ̀ láti má jẹ́ kí ebi ó pa wọ́n lọ sí ilé ìwé.

Nǹkan pàtàkì tó máa ń sábà mú mi rẹ́rìn-ín ni mo máa ń wo àgbéléwò àwọn adérinpòṣónú nígbà gbogbo. Èyí tún mú mi máa ń rẹ́rìn-ín nígbà tí inú mi bá bàjẹ́. Mo máa ń rẹ́rìn-ín nítorí wípé mi ò jẹ́ kí ìbànújẹ́ kó ṣubú láyọ̀ mi. Mo máa ń gbìyànjú láti wo àwọn eré olórí ìtàgé kí inú mi bá lè dùn.

Nígbà gbogbo lóòrèkóòrè ni mo máa ń ṣe àyẹ̀wò im-ímélì mi láti wo ohùn kan tí wọ́n ní fún mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Àwọn, àwọn òwò tí mo máa ń ṣe ní ẹ̀rọ orí ayélujára, mo máa ń wo ímélì mi ní ìṣẹ́jú ìṣẹ́jú láti mọ bí owó ṣe wọlé. Ímélì ṣe pàtàkì sí mi.

Ní ìgbà kú ìgbà ni fóònù mi ń gbóná nítorí wípé ó máa ń ṣiṣẹ́ bí ago ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni fóònù mi ṣi ń gbóná lọ́wọ́lọ́wọ́ nítorí wípé iṣẹ́ tí ago ń ṣe ni fóònù mi ń ṣe. Fóònù mi ò kí ń sinmi lọ́wọ́ mi, ó máa ń ṣiṣẹ́ lóòrèkóòrè ní ìgbà kú ìgbà.

Owó tí mo gba ò dára tó, kò dára tó. Tó bá dára tó, máa ṣe agbẹjẹ́ mówọ́. But nígbà tí kò dára tó, mo nílò láti rìn síbò mi láti gbowó mi láti lọ sí ibi. Ìdí nìyẹn tí mo fi ń ṣe ètò gbogbo kiní yìí. Nítorí pé owó yẹn tó, owó yẹn ò tó rárá, kò tó mi.

Àwòrán jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí àwọn ènìyàn rí láti fi ṣàlàyé nǹkan. Mo fẹ́ran àwòrán gidi tó ṣe wẹ́rà. Àwòrán jẹ́ nǹkan pàtàkì tí ó fún èyàn ní ìtumọ̀

Bí mo ṣe ń ṣe àwọn mail mi ni mo ṣe ń tún wọn. N o to wọn gẹ́gẹ́ bí ó ṣe wọlé sí. Tó bá jẹ́ ti ojúlùmọ̀, tàn wọ́n rẹ́. O ní, o ní bí mo ṣe ń fi àmì sí tí màá fi dá wọn mọ̀. Tó bá jẹ́ ti, ti iṣẹ́ ni mo mọ bí mò ń ṣe ṣe.

Bí mo ṣe ń gbọ́ ìró àwọn oníbàárà, ìró oníbàárà ni wípé mo máa ń fún wọn ní etí gbígbọ́ sílẹ̀. Mo máa ń jẹ́ kí wón sọ ìró nígbà wọn sí mi. Mo máa ń bèrè àwọn ìbéèrè kànkan lọ́wọ́ wọn tó máa jẹ́ kí wọ́n le dáhùn. Mo sì máa ń, a sì máa ń, a máa ń sọ awon kókó inú ìròyìn èyí tó máa jẹ́ kí gbogbo kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní àwọn, àwọn ìdojú kọ̀ọ̀kan tí máa ti ń bá èèyàn sọ̀rọ̀ ní gbangba ní ojú wọn. Sísọ̀rọ̀ ní ojú ẹ̀yàn, ó, ó jẹ́ ǹkan tí, tí ó máa ń tini lójú nígbà mìí torí èèyàn lè má mọ̀ ǹkan tó fẹ́ sọ nígbà mìí. So kí eyan má sì ọ̀rọ̀ sọ, ó máa ń jẹ́ kí ẹ̀yàn ṣọ́ra, ó dè máa dùn yàn.

Èékánná jẹ́ nǹkan tó wà lára èèyàn, tó jẹ́ nǹkan tí àwọn èèyàn máa ń wò láti mọ̀ bóyá ẹni tó ti ó yọ̀bù. Mo máa ń tọ́jú èékánná mi bíi fi kí fọ́, kí fi para sí. Mo máa ń tọ́jú èékánná mi kí kòkòrò má baà wọ̀.

Nígbà mìíràn, mo máa ń fi kọ́kọ́rọ́ sínú àpò mi. Nígbà mìíràn, mo máa ń fi kọ́kọ́rọ́ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Nígbà mìíràn, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sọ́wọ́. Iba gbogbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ náà sọ́wọ́.

Láti máa ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Àkọ́kọ́, èèyàn máa ní sùúrù dáadáa. Bákan náà kí eeyan gbọ́ láti ẹnu wọn. Wà á bèèrè kí ló ṣẹlẹ̀, ṣe kò sí? Kí ló dé tó fi ṣe báyìí? Ẹ fi ọ̀wọ̀ ọ̀rọ̀ wèrò, ẹ pe ẹni tó jù yín kó dá sí i. Bọ́ n ṣe ń ṣèttle àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ nìyẹn.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ lóòrèkóòrè àti ní ìgbàkígbà. Gẹ́gẹ́ bí àṣà Yoruba, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ láti fi yangàn, láti jẹ́ kan mọ̀ pé ọmọ Yoruba ni mí. Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó dára, tó de sì wẹ̀ rà. Ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ máa ń wúlò nígbà mìíràn láti má jẹ kí èèyàn kankan mọ̀ pé òun ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ẹ̀rọ ìdákẹ́jẹ́ mo dẹ̀ ń lò lóòrèkóòrè.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ ni wípé, mo máa ń kọ wo bí wón ṣe kàwé sí, mo máa ń kọ wo bó ṣe ń ìwà sí wọn, mo máa kọ wo ilé tán tí wá. Fún ìdí èyí, gbogbo nǹkan tí mo máa ń wò nìyẹn.